Bẹ́ẹ̀ni, mo máa ń ní àwọn àdéhùn, súgbọ̀ tí n bá fẹ́ rán tí àwọn àdéhùn mi, n kì í kó àdéhùn sílẹ̀. Mo máa ń fi àdéhùn sí ọkàn mi. Àdéhùn tí n bá ní pẹ̀lú àwọn ènìyàn, mo máa ń fi sọ́kàn kí n lè fi àdéhùn náà ṣẹ.